Basirat, wàá bí ní ìgbà tó kó àwọn ọmọ rẹ lọ sí ọjà Akinyele, ṣe olú etí rẹ tàbí etí àwọn ọmọ rẹ? Ní ìgbà tí o padà wá sí ilé, kí ni ọkọ rẹ sọ nígbà tó gbọ́ pé olú etí àwọn ọmọ rẹ̀?

Kọ́ládé, ṣé àwọn ọmọ rẹ ṣé wọ́n ní aṣọ òtútù? Torí òjò tó ń fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, kó má lọ fá àìsàn sí wọn lára. Tí kò bá ní, kó rán ìyàwó rẹ kíákíá kó lọ sí ọjà ọba kó lọ ra aṣọ òtútù fún wọn.

Ní ìgbà tí mo lọ sí ilé ìjọsìn lẹ́nu jọ́ mẹ́ta yí, olùṣọ́, olùṣọ́ béèrè lọ́wọ́ mi pé ṣe mo ti gun ọkọ̀ ojú omi rí tàbí àbúrò mi tàbí ẹbí mi kankan ti gun ọkọ̀ ojú omi rí. Àmọ́ ìbéèrè náà ó wá fún mi ní pàjáwìrì.

Ọkọ mi, ṣe o ti gbọ tuntun pé àwọn áápù yìí ló máa ń lọ jù bí Instagram, X, Twitter àti TikTok àbí kí lọ máa ń pe orúkọ ẹ tí àwọn ọmọ kékeré yẹn máa ń pè? Tàbí èwo tí ẹ ní o. Ó dàbí pé bóyá ka lọ sí Google, bóyá ka wo ọ́ná.

Arábìnrin Wáńbì, jọ mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, báwo lo ṣe máa ń ran àwọn èèyàn ní ọlọ́wọ́? Torí ó máa ń wù mí láti máa ṣe, bó o mo pé ilé ayé yìí, eyàn láti máa ṣọ́ra torí a mọ ẹni tó ní ìfẹ́ a dẹ mọ ẹni tí kò ní ìfẹ́.

Dámilọ́lá, wá bá mi wo àwon ilé tí yìí, kó bá mi mú àwon èyí tí o bá fẹ́ràn jù kò bá mi yà sọ́tọ̀, àti èyí tí o kò bá fẹ́ràn kò bá mi yà sọ́tọ̀, torí èyí tí o bá fẹ́ràn jù, òun ni mi ó padà mú.

Ọmọdé yìí wá nbíbàì, ìgbà mélòó ni ó máa fọwọ́ rẹ lójojúmọ́? Torí mo ti ń só ẹ látẹ̀ẹ́kan, mò ń rí pé ò ń fọwọ́ rẹ, ò ń fọwọ́ rẹ nídìí, nídìí, nídìí amù. Ìgbà mélòó ni ó máa fọwọ́ rẹ lójojúmọ́? Mo kàn fẹ́ bèrè lọ ní ọwọ́ rẹ ni o, torí mo ti ń só ẹ tipẹ́, tipẹ́, tipẹ́.

Jọ̀wọ́ ọkọ mi, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni. Kí ni ìgbádùn rẹ nínú omi gbígbóná àbí omi tútù? Jọ̀ọ́ ọkọ mi, sọ fún mi torí kí n lè mọ ohun ìgbádùn rẹ torí ìwọ ni olórí mi.

Wa, wa ọmọ mi. Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Ko so fún mi, torí oúnjẹ tí o bá fẹ́ràn jù, ni mo ma ma ṣe fún e, torí ìwọ ni ọmọ mi, ọmọ mi ọ̀won, ọmọ mi àtàtà. Jọ̀ọ̀, sọ fún mi, kí ni oúnjẹ tí o bá fẹ́ràn jù?

Wa fẹ́rànmi, oúnjẹ wo ni o mọ̀ láti máa sè dáadáa? Torí oúnjẹ tí ò ń sè lẹ́nu jọ́ mẹ́ta yìí, hmmm kò da o. Ó kù díẹ̀ katọ́. Torí ẹ ni, wá sọ fún mi, oúnjẹ wo ni o mọ̀ láti máa sè dáadáa?

Wá, jọ̀ọ́ mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ̀ ni. Lẹ́nu ijọ́ mẹ́ta yìí mi gba titi ẹ gbọ́. Igbónàjẹ̀jẹ́ òru wo ni o fẹ́ràn nínú iyàrá rẹ? Nítorí mo fẹ́ mọ̀ kí n lè máa gba ẹ gbọ́ o.

Arábìnrin i wa n bí, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, ṣé o máa ń ní ìrora nígbà tí a bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn? Nítorí ẹnuujọ́ mẹ́ta yìí, mo ti ń ṣo ẹ, mo máa ń rí pé o máa ń ní fìgítì nígbà tí a bá ń sọ̀rọ̀ níwájú àwọn èèyàn.

Àbúrò mi, wá. Mo fẹ beere ni ọwọ rẹ ni kí ni o máa ń ṣe ní ìgbà tí o bá ń dúró de ǹkan? Nítorí pé ní tí tèmi o, mà á sọ fún ẹ pé ko ní ìṣuuru, ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti àdúra torí òun ló lè ṣe.

Mo wà ní ìgbéyàwó kan ní ọdún tó kọjá. Òun ni ìkan nínú àwọn ọ̀rẹ́ mi, ó ń bèèrè ní ọwọ́ mi pé oṣù wo ni a bí ọ. Ọ̀rọ̀ yẹn bí mi nínú torí pé mo wò pé, "àh áh, láti ọjọ́ ta tí ń bá wa ràwọ̀ rìn pọ̀, ẹ́ mọ oṣù tí wọ́n bí mi."

Ọ̀rẹ́ mi, wá, jọ̀ọ́ mo fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ rẹ ni. Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan kí a tó jẹun? Jọ̀ọ́ mo máa fẹ́ ko bẹ́ẹ̀ kó kó dá mi lóhùn ìbéèrè mi.

Ìwọ náà, báwo ni o ṣe máa dáhùn fóònù níbi iṣẹ́? Ṣé bí Ọ̀gá ti sọ fún wa pé tí a bá ń ṣiṣẹ́ káyé máa dáhùn fóònù. Ẹ́n, ìwọ gan o jẹ bí o. Kó yá tè tè tè tè tè tè kó lọ bá Ọ̀gá, kó bẹ̀ wọ́n pé kó má bí inú o, pé o jẹbí ní o.

Báwo ni mo máa ṣe ti báyìí ẹ́n? Kí ni mo máa ṣe ooo? Íbo ni mo máa ti rí ẹni tí ó máa bá mi pe àwọn ọmọ mi ní fídíò? Wá! Alákùnrin yìí, Jọ̀ọ́ ṣé o máa ń ṣe ìpè fídíò? Jọ̀ọ́ torí mo fẹ́ fi pe àwọn ọmọ mi ni.

Ọmọdé yìí wá ń bibàyè, báwo ni o máa ń gbá ọwọ́ àwọn ènìyàn? Ó mọ pé kò dáa ni. Ọmọdé tí ó bá fẹ́ dàgbà kò dá kó rìn àgbàlagbà tàbí ẹni tó jù lọ, kó rìn fín, kò dá ọmọ omi ì, má ṣe bẹ́ẹ̀ mọ.

Ní àná, akẹ́kọ̀ọ́ mi bèrè ní ọwọ́ mi ní pé, nígbà wo ni o máa gẹ irun rẹ tàbí o máa di irun rẹ nítorí ó da púpọ̀lọpọ̀ kí ọmọ obìnrin kó ní ẹwà púpọ̀.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn yìí torí àwọn ọmọ adarí irun àtàwọn ọmọ ènìyàn ó ní ìwà púpọ̀ àti ète púpọ̀ ní ọwọ́, só ò rọrùn fún ẹ láti darí wọn?

Bàbá mi ń bèrè ní ọwọ́ mi ní ìjẹta pé, "Nígbà wo ni o kẹ́yìn ní àlá burúkú?" Mo jẹ dá bàbá mi lóhùn pé, "Ó ti pẹ́ tí mo kẹ́yìn ní àlá burúkú o. Àmọ́ tí n bá ní àlá burúkú, màá jẹ́ kẹ gbọ́."

Ọmọ mi, jó mo fẹ bẹ́rè ní ọwọ rẹ, torí láti ijọ́ mẹ́ta yìí ọkan mi tiń wà n bẹ. Jó, báwo ni o ṣe máa kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ torí ọkan mi wà n bẹ́ẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí?

Ọmọodé yìí, kí ni adùn tí ó fẹ́ràn nínú ice cream? Ṣé kò ní fa jẹ̀dìjẹ̀dí fún yín ni, tàbí inú rirun? Ẹ ṣa a máa mú díẹ̀díẹ̀ o kó má lọ fa jàmbá fún yín o. But mo fẹ́ bèerè lọ́wọ́ o rẹ, kí ni adùn tí ó wà nínú ice cream?

Iwọ omọkúnrin yi, o má bàjẹ́ o. O wò mí láti òkè dé lè, òun bèèrè ní ọwọ́ mi pé ṣé mo ní ọkọ̀? Ṣé mo ju ẹni tí ó ń wá ọkọ̀ ni àbí ṣé mo jo ẹni tí kò rí ọkọ̀ ni?

Taiwo, jọ̀ọ́ mo fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ rẹ ni. Ṣé o ti rin ìrìnàjò lọ sí ìlú ìmìíràn rí? Torí èyí tí a lọ lọ́jọ́ sí, mo nífẹ̀ẹ́ rẹ̀ gan. Mo jẹ gbádùn ibẹ̀ dáadáa. Láìpẹ́ yìí, màá tún padà lọ sí ibẹ̀

Ìmísí, báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Torí mo fẹ́ lọ tọrọ àforíjì ní ọwọ́ Káyọ̀dé tí mo ṣẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Jọ, ṣé o máa tẹ̀lé mi lọ síbẹ̀ torí mo fẹ́ lọ tọrọ àforíjì lọ́dọ̀ màmá rẹ̀?

Àbúrò mi, mo lọ sí ọ̀dọ̀ dókíto lánàá. Won dẹ sọ àwọn nǹkan kan kan fún mi. Àmọ́, inú nǹkan tón sọ fún mi ni pé omi tí o máa mu lójoojúmọ́ pọ̀ tó.

Kafilat, báwo ni o ṣe máa ń gbọ́ mi? Àbí ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn ni? Torí mo máa ń rò pé, ah, báwo lo ṣe lè gbọ́ mi? Torí èmi o, mo níìdì ẹ̀ o.

Jọ Miriam, mo fẹ bẹẹ̀rẹ ibẹẹ̀rẹ kan lọ́wọ́ rẹ ma ni. Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Torí mi ò mọ̀ ọ́n ṣé o. Mi ò mọ̀ bá wọn sọ̀rọ̀ tàbí ṣe o máa kọ́ mi ṣọ́nà láti máa bá wọn sọ̀rọ̀?

Jọo kejì, mo fẹ bẹ̀rẹ̀ ní ọwọ́ rẹ ni o. Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn ní èdè Yorùbá? Torí mo fẹ́ kọ́ ọ láti máa ma kí àwọn ènìyàn ní èdè wa àti àṣà wa.

Kí o tó tọwọ́ bọ ìwé, ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Torí má ka dáadáa o, tí o ò bá kí ń kà á. Láti ẹ́ní lọ má ka dáadáa o kí o tó tọwọ́ bọ ìwé kankan o.

Ibrahim, mo fẹ béèrè ní ọwọ́ rẹ ni o. Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Ṣé ti èdè wa ni àbí ti èdè gẹ̀ẹ́sì? Dámilóhùn, irú orin wo ni o fẹ́ràn gbọ́?

Adeola, irú eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Ṣé ti èdè wa Yorùbá ni? Àbí ti Gẹ̀ẹ́sì? Àbí ti àṣà wa Yorùbá ni? Àbí ti àṣà àwọn ọmọ Gẹ̀ẹ́sì? So fun mi mo fe gbo lati enu re.

Fún mi, jọ̀ọ́. Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Torí ojoojúmọ́ báyìí, ìwà máa tẹ fóònù rẹ ni. Wà á wà lórí fóònù láti àárọ̀ títí títí tí dalẹ́. Ṣé kò ń ṣú ẹ ni?

Fún mi lọ́lá, inú ilé rẹ yìí, mo máa like to ṣe tutù o. Jọ̀ọ́ mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, ṣe o máa ń fi tùràrí lójoójúmọ́? Torí mo like ẹ̀ tí inú ilé rẹ ṣo ṣeri.

Iretiola, mo máa like báàgì ẹ yìí o. Jọ, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ ni, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni? Torí gbogbo àwọn dìsáínì yìí tó kún kalẹ̀ yìí, mo máa like ẹ̀ gan-an ni o. Jọ, ṣàlàyé fún mi.

Jọ ọmọ yìí wá nbíbàyí, mo fẹ́ bèèrè ní ọwọ́ rẹ̀. Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Torí mo fẹ́ jẹ́ ko bá mi kọ lẹ́tà sí àbúrò mi tó wà ní òkè òkun. Jọ, ṣe o máa ń kọ lẹ́tà torí ko wá bá mi kọ?

Ọmọ yìí kò wá n bíbà yìí. Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Torí mo fẹ́ béèrè ní ọwọ́ rẹ ni o. Ka máa sìn Ọlọ́run, ó da ní ìgbàkúgbà àti ní òrékòré. Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn?

Ọmọdé yìí wà ń bí bài. Igba meelo ni o máa ń fọ eyín lójoojúmọ́? Nítorí gbogbo eyín rẹ lo ti gírán tọ̀ yìí, tó bá la ẹnu rẹ, kì í dà ìdọ̀tí ló kún ń bẹ̀.

Láti ìgbà tí mo padà dé láti ìrìnàjò tí mo lọ lọ́jọ́ sí, o ti ń wù mí lọ́kàn láti gun kẹ̀kẹ́. Jọ̀ọ́ Adé, ṣé o mọ ibi tí a ti, a ti ń gun kẹ̀kẹ́? Torí ó ti ń wù mí lọ́kàn láti gùn ún.

Rárá, irú fóònù alágbeka wo ni ò ń lò? Torí mo máa níìfẹ̀ láti change fóònù ọwọ́ mi torí tí wọ́n bá pè mí, mi kì í gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Jọ̀ọ́ sọ fún mi, irú fóònù wo lo ń lò torí kí èmi náà kí n lè change ẹ?

Ní ìgbà wo ní o máa ń fà? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Emi ò gbọ́ iru eléyìí rí o. Àmọ́ ní ìgbà wo ni o máa ń fà? Ẹ̀yin ẹlẹgbẹ́ mi, ẹjọ́, ṣe ẹ lè bá mi dáhùn ọ̀rọ̀ yìí?

Olúwa rántí mi, jọ mo fẹ́ bẹ ìbéèrè kan ní ọwọ́ erẹ. Jọ sé o mọ ibi tí a ti ń ṣe oúnjẹ? Torí ebi ti ń pa mí. Mi ò tíì jẹun láti àárọ̀ yìí.

Démiládé, jọ̀ọ́ mọ fẹ́ bẹ ìbéèrè kan ní ọwọ́ rẹ̀. Mo dẹ máa níìfẹ̀ kó dá mi lóhùn. Délé, Délé, jọ̀ọ́ báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní isẹ́ torí mo fẹ́ mọ̀ ni o.

Fẹ́rànmi, Fẹ́rànmi, Fẹ́rànmi. Níbo ni ọmọ yìí wà? Ah! Ojó máa rọ̀ níta. Eh! Íbo ni ọmọ yìí lọ oo? Ah! Fẹ́rànmi, ibíbà e ló wà. Kí ni o máa ń ṣe nígbà tí ojó bá ń rọ̀?

Báálè mi, ẹjọ́ o. Mo fẹ́ bèrè ni, ìbéèrè kankan lọ́wọ́ yin ni. Báwo ni a o ṣe máa ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé torí gbogbo ẹ̀ n ó tẹ̀ tí fẹ́ fojú súnmi o?

Ìwọ ọmọ yìí, kí ló máa ń ṣe gan-an? Ni àtàárọ̀ mo ti ń bá ẹ wí pé ko fọṣọ, ko, ko gbálẹ̀, o ò ṣe nnkan kan. Ṣé etí rẹ dára báyìí? Hé! Ṣé etí rẹ dára? Ṣé etí rẹ dára? Má jẹ kí n mú ẹ o. Má jẹ kí n mú ẹ torí tí mo bá mú ẹ, mo máa nu ẹ lẹ́gba.

Túnjí, ṣe o máa ń gbọ́ podcast tó máa ń ṣe ní ọjọ́ àárọ̀ láti ago mẹ́sàn títí di ago mẹ́wàá àáràárọ̀? Podcast yẹn ó mú ọgbọ́n àti òye dání. Jọ̀ tí o ò bá kí ń gbọ́, jọ̀wọ́ láti máa gbọ́ ní ọjọ́ àárọ̀ torí ó mú ọgbọ́n àti òye dání.